Báwo ni o ṣe máa n rí lílo àkókò nígbà tí o bá wà nínú ìlà? Bí èmi ṣe máa rí lílo àkókò nígbà tí mo bá wà nínú ìlà ni pé mo máa rí àkókò bí i nǹkan kińikàn tí ó wúlò púpọ̀ tó sì dára kí èèyàn máa sọ. Nítorí ẹni èmi fi ṣe àkókò ṣóòfù nígbà tí mo bá wà ni ìlà, èmi máa tètè sọ ohun tí mo bá fẹ́ sọ, kò sí iye ẹni tí ń bá mi bá sọ.

Báwo ni o e máà ń e àkópọ fún ìrìnàjò? Èmi máa ń se àkópò fún ìrìnàjò mi ní gbogbo ìgbà tí mo bá ti fẹ́ rìnrìnàjò lọ sí ọ̀nà bí i mẹ́ta àbí mẹ́rin àbí jù bẹ́ẹ̀ lọ. Èmi máa ń wò dáadáa kí n tó lè lọ pé sé ọ̀nà tí mo fẹ́ lọ jọ́ra wọn. Tí ọ̀nà bí i mo bá fẹ́ lọ bá ti fẹ́ tó bá ti lè jọ́ra wọn, kò jẹ́ ń pọ́nà ibì kan ni èmi ó se àkópò fún gbogbo ẹ ni tó jẹ́ pé ẹ̀kan tí mo bá ti travel náà ni ń rìn lọ gbogbo bẹ́ẹ̀ tí n sì se ntí mo fẹ́ setán lẹẹkanná.

Ṣé o máa ń ṣe ìpè fídíò? Bẹ́ẹ̀ ni, mo máa ń ṣe ìpè fídíò tí èyínbo ń pè ní fídíò call. Mo máa ń ṣe é tí èmi ò mọ bá ènìyàn sọ̀rọ̀ tinsì tún máa rí ẹni oun pẹ̀lú ihin tí ẹni ohun bá ń ṣe é nígbà tí a ń sọ̀rọ̀ lọ́wọ́. Ọ jẹ́ ihin tí mo fẹ́ràn jù láti máa ṣe é.

Ṣé o ní orúkọ ìnagijẹ? Bẹ́ẹ̀ni, mo ní orúkọ ìnagijẹ tí àwọn èèyàn máa n pè mí. Ó sì jẹ́ pé gbogbo bí mo bá ti dé lára ilé ẹ̀kọ́ ni àbí ilé ibi ta tí mo bá dé ni àwọn èèyàn máa ń pè mí ní orúkọ ìnagijẹ mi. Bì i ká ń pè mi pópó, bì i ká ń pè mi kamalalayé, bì i ká ń pè mi tẹ́níya, oríṣiríṣi orúkọ̀ làwọn ènìyàn máa ń pè mi.